Batiri foonu mi, ó má a n dúró fún ìgbà pípẹ́. Tí n bá sọ pé mo finá sórí bátìrì mi ní òru, bi wọ́n se má a n fún wa níná. Mo má a ń lo kolè ọjọ́ náà nítorí wọ́n ní fún wa níná mọ́ lọ́jọ́ yen naa. Ina ọ̀dọ̀ wá ń'bibayi o fi ìgbà kan dúró ire. Ṣùgbọ́n tí n bá rí ààyè láti ti boná, mo máa tún sáré lọ ti boná, kí ina orí ẹ má ba kun ní àárọ̀ ọjọ́ kejì.

Tí mo bá ti ṣẹ́ẹ̀tì fọ́ọ̀nù mi, mo máa ṣẹ́ẹ̀tì àláàmù sí fọ́ọ̀nù mi dédé bí aago márùn ún àbọ̀. Bí bá ti jí mi, mà á gba balùwẹ̀ lọ, mà á fọ eyín mi, mà á fọ eyín mi, mà á se àlùwalá, mà á dẹ̀ gbà bé lọ ṣe ìjọsìn, fún bí wákàtí ogún ìsẹ́jú, má ti ṣe ìjọsìn fún ogún ìsẹ́jú, kí màá dé, màá gbaradì fún ibi iṣẹ́.

Mo máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn. I gba mi, mo máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn bí i pé tí n bá tí ri wọn ma gba owó ní pépà, máa gba lọ́wọ́ wọn. Tí a ná ní èdè Naijiria bíbà, tí bá dẹ̀ jẹ́ wípé ẹni tó Naijíríà ni, máa sẹ́ẹ̀ńdì àwọn àkáǹtì tí wọ́n kírésìí fún wa ní ilẹ̀ Naijiria bíbà. Ìyẹn bí i Pampeli, bí i Opayli, máa sẹ́ẹ̀ńdì síwé ẹni náà kó bá mi san owó mi sí.

Ó rọrùn láti dárí àwọn ènìyàn jí. Tí ìwọ bá ti jí lásìkò tó yẹ kó jí, ó ti máa ṣe ètò agogo fún ọ láti jí àwọn ènìyàn tó sẹ́kù. Iwọ kan bọ sáá rín ọdẹ, ìwé bọ sáá rín ilé níbi yàrá tí gbogbo Ènìyàn mọ́n sùn. Wá jé àkójọpọ̀ ènìyàn ní kó jẹ́ bí i pé wọ́n kò yín jọ sí ojú kan pé é fẹ́ ṣe nǹkan bai. Iwọ kan lágo gogo kó o ní pé àsìkò ti tó láti didé nilè, àwọn ènìyàn máa jí.

Oríṣìíríṣìí ìlànà ìpolówó ni mo ní oo Mi ò kàn kí n polówó tí orí àwọn, àwọn orí íńtánẹ́ẹ̀tì yìí táwọn èèyàn máa ń bá yàn polówó tó máa ń polowó tí ẹ máa ń tẹ́ gẹ̀ẹ́mù lọ polówó yẹn. Mo máa ń polówó tí n ba rí èèyàn bí àjòjì èniyàn. Màá polowó báa, ẹ bá mi, iru iṣe bá ní mo ṣe ẹ, ṣe bá ní mo ṣe, ẹ ṣe bá ẹ ṣe lọ́dọ̀ mi kéré ẹ bá mi sọ fún àwọn èèyàn yín pé irú bá yii ṣe bá ní ẹni yí ń ṣe. Màá de n polówó látọ̀rí ẹrọ́ ibanísọ̀rọ̀ mi náà. Màá polówó látọ̀rí íméèlì mi, látọ̀rí wọsáàpù mi àti látọ̀rí fesibúùkù mi.